Bẹ́ẹ̀ni, ní gbogbo ìgbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ìwé tàbí àwọn irinṣẹ́ tàbí àwọn nǹkan tí mo mọ̀ wípé nǹkan t ara mi ni òun ni mo máa ń kó sínú àpò náà. Èredí tí mo sì máa ń gbé àpò yìí ni wípé tí mo bá ti kó gbogbo àwọn nǹkan tí mo fẹ́ lò sínú àpò yìí tí mo fi kọ́ apá tí mo fi-- tí mo pọ̀n sẹ́yìn, ó máa rọrùn fún mi láti rìn kíákíá, kí ìrìn mi kí ó ya kọmọkọmọ nílẹ̀. Mi ò ní lè máa wọ ẹsẹ̀ nílẹ̀ nítorí ẹrù tí mo gbé. Ó tilẹ̀ jẹ́ wípé nígbà mìíràn tí ẹrù wuwo bá wà nínú àpò ẹ̀yìn tí mo gbé, kò ní rọrùn fún mi láti rìn kíákíá bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí mo bá ti fi àwọn ẹrú mi sínú àpò ẹ̀yìn tí mo sì ti fi kọ́ apá tí mo ti pọ̀n sẹ́yìn, ó máa rọrùn fún mi láti rìn kíákíá. Àpò ẹ̀yìn dára lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń jẹ́ kí ohun tí ènìyàn bá gbé dání tàbí tí mo bá fẹ́ gbé lọ sí ibi iṣẹ́ kí ó wà ní ìpamọ́. Ó máa nira láti sọ ohunkóhun nù tí mo bá gbé àpò ẹ̀yìn dání nítorí gbogbo ohun tí mo bá fẹ́ nílò nínú ẹ̀ ni mo máa kó síi. Àwọn nǹkan mìíràn wà tó jẹ́ kí tí mo bá kí sínú àpò, àpò ṣòkòtò tí mo wọ̀ kò ní jẹ́ kí ìrìn mi kí ó ya kíákíá. Irúfẹ́ àwọn nkan be boya bi aṣọ inuju tio dàbí toweli kékeré. Nígbà mìíràn tí mo bá kí sínú àpò ṣòkòtò, ó máa ń jẹ́ kí àpò ṣòkòtò mi wú tí ìrìn mi ò fi ní dọ́gba. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo máa ń kó wọn sínú àpò ẹ̀yìn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kò sí ìgbà tí mo bá ń tẹ̀ ń lọ ibi iṣẹ́ mo máa ń pọn, màá gbé àpò kọ́ ẹ̀yìn.

Ìdáríjì ṣe pàtàkì. Àwọn elétò ìlera sì fi yẹ wa wípé tí ènìyàn bá ní ẹlòmíràn sínú tó ní ìkorò ọkàn sí ẹlòmíràn tí kò sì yanjú ááwọ̀ tó wà láàárín òun àti ẹlòmíràn tí ó jẹ́ wípé ní gbogbo ìgbà tó bá ń rántí ẹni ẹ̀ tàbí tó bá rí ẹni ẹ̀ ni inú rẹ̀ máa ń bàjẹ́. Wọ́n fi yọ wa wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó máa máa pa ara rẹ̀ lára ju ẹni tí ó ń korira lọ. Ẹni tí ó ń korira kòhùn tí ẹ mọ ohun tí ó korira òun fún tàbí ó kò mọ ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀, òun kàn tí ẹ́ ni gbegbe ayé tirẹ̀, ó ń bá tirẹ̀ lọ. Ṣùgbọ́n ẹni tí ó kọ̀ láti dáríjì ẹlòmíràn, tí ó ń gbé àjàgà àti ẹrù wúwo ìkorò ọkàn ẹni ẹ̀ sọ́kàn, ó máa máa pa ara rẹ̀ lára. Ó sì máa dín ọjọ́ ayé rẹ̀, ó sì máa dínkù tí ó bá tẹ̀síwájú láti máa gbé irú ìgbé ayé bẹ́ẹ̀. Láti ìgbà tí mo ti mọ ilé yìí nípasẹ̀ àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ lórí ọ̀rọ̀ ètò ìlera ni mo ti pinu nínú ọkàn mi wípé kò sí ohunkóhun tí ẹnikẹ́ni bá ṣe fún mi, mà á dáríjì wọ́n. A á sọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin sọ́kùnrin tàbí ó ti lè jẹ́ bí obìnrin náà ló ṣẹ́ mi, mà á pè wọ́n, à á yanjú ẹ, à á sì sọ ibi táa bá sọ sí, ibẹ̀ náà ló parí sí. Ó rọrùn fún mi láti dáríjì nítorí wípé tí èmi náà kò bá dáríjì wọ́n, èmi náà mi ò ní rí ìdáríjì gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Èmi máa ń dáríjì ẹni tí ó bá ṣẹ mí bóyá ẹni ẹ̀ ti lè tọrọ àforíjì tàbí kò ti lè tọrọ àforíjì. Mo ti pinu nínú ọkàn mi wípé ẹnikẹ́ni tó bá ṣẹ́ mi, mo ṣetán láti dáríjì irúfẹ́ ẹni bẹ́ẹ̀.